Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo mọ̀ pé kíkí ènìyàn jẹ́ apakan pàtàkì nínú ìgbésí ayé wa. Ni gbogbo ọjọ́, bí mo ṣe ń jáde lọ sí ibi iṣẹ́ tàbí sí ilé ìwé, nígbà mìíràn tí i ibi àwọn ibi tí mò ń lọ, mo máa ń rí ọ̀pọ̀ ènìyàn. Ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti kí wọn. Mo gbà pé kíkí ènìyàn dára ju kíkọjá lọ láì sọ ohunkóhun. Ó ń fi ìbáṣepọ̀ hàn, ó sì ń fi ìbáṣepọ̀ rere kún ayé mi gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo bá ń kí àgbàlagbà, mo máa ń fọkàn tán àwọn nǹkan tí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú èmi àti àgbàlagbà náà. Mo máa ń sọ pé "ẹ káàárọ̀ má" iyẹn tí a bá wà ní ọwọ́ òwúrọ̀. Tàbí kí n sọ pé "ẹ káàsán ṣà" iyẹn tó bá jẹ́ pé ọwọ́ ọ̀sán ni a wà. Mo sì máa ń tẹríba díẹ̀ tàbí kí n dojú kọ wọ́n dáadáa. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èyí jẹ́ ẹ̀kọ́ tí a kọ́ mi láti ilé wa láti tẹríba fún àgbàlagbà. Mo kọ́ èyí láti ọ̀dọ̀ àwọn òbí mi. Wọ́n kọ́ mi pé ìbáṣepọ̀ rere bẹ̀rẹ̀ láti inú bí a ṣe ń kí ènìyàn. Nígbà tí mo bá ń kí àgbàlagbà, wọ́n rí pé inú wọn máa ń dùn, wọ́n sì máa ń dá mi lóhùn pẹ̀lú àdúrà rere. Ìyẹn ni pé ọkàn wọn yọ́ sí mi. Lẹ́yìn ikì yí, kò sí ohunkóhun tí mo bèèrè lọ́wọ́ wọn tí wọ́n kò ní ṣe fún mi. Nítorí pé kíkí ẹni tó bá ti súwájú nǹkan, ó máa ń rí bí nǹkan ayọ̀, bí nǹkan ìdùnnú. Látirí pé wọ́n dá mi lóhùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti kí wọn ṣáájú. Nípa àwọn ọ̀rẹ́ tàbí àwọn tí ó dọ́gba pẹ̀lú mi, mo máa ń kí wọn lọ́nà tó rọrùn àti pẹ̀lú ẹ̀rín. Mo lè sọ pé, "báwo ni ọ̀rẹ́ mi?" tàbí "ṣe dáadáa lo wà lónìí ọ̀rẹ́ mi?" Nígbà mi, mo ń fi ẹ̀rín hàn tàbí kí n fi ọwọ́ mi kí n nà án sí wọn nípa pé a jọ jọ́ ojú ẹgbẹ́. Àmọ́ síbẹ̀ màá sì kí wọn dáadáa. Kíkí pẹ̀lú ìbáṣepọ̀, ó ní àwọn nǹkan tó ní ìlọsíwájú nínú. Ó sì ń jẹ́ kí a ní ìmọ̀lára pé à jọ jẹ́ ọ̀rẹ́, a jọ jẹ́ ẹni tí ó ní ìfẹ́ síra wa ládùgbò. Mo rí pé nígbà tí mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú ayọ̀, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń jẹ́ nǹkan ayọ̀, ó máa ń jẹ́ nǹkan ìdùnnú fún àwọn ènìyàn tí mo bá kí. Ọjọ́ náà fúnra rẹ̀ ó máa ń lọ dáadáa ní ìjọ tí mo bá kí àwọn ènìyàn. Ríi pé mo dé bá wọn níbi kan tí mo sì kí wọn, bí wọ́n máa ń dùn, ayọ̀ wọ́n sì máa kún pẹ̀lú. Nígbà tí mo bá lọ sí ibi tí mi ò mọ̀ bí i ọjà tàbí ilé ìwòsàn, mo sì máa ń kí àwọn ènìyàn tí màá bá ń bẹ̀ kò péye. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ríi wípé àwọn ènìyàn ń ṣe àjòjì sí mi níbi tí èmi kì í lọ ní ojoojúmọ́ bí i ilé ìwòsàn. Mi ò mọ àwọn ènìyàn tí ó wà níbẹ̀ rí. Mo sì máa ń rò pé ṣé ó péye àbí kò péye láti kí àwọn ènìyàn wọ̀nyí. Ṣùgbọ́n a ti fi kọ́ mi láti ọ̀dọ̀ àwọn òbí mi pé mò ní láti kí ẹnikẹ́ni tí mo bá rí. Mo máa ń sọ wípé "ẹ káàbọ̀" tàbí "ẹ káàárọ̀" tàbí "ẹ kú ilé". Kò dùn mọ́ ọkàn mi pé mo ti ṣe ohun tí ó tọ́ nígbà mìíràn. Ni ọ̀pọ̀ ìgbà ìkíni kékeré yìí ó máa ń yí ìbáṣepọ̀ padà ó sì ń jẹ́ kí ènìyàn kó ran ènìyàn lọ́wọ́ nígbà tí a bá ní ìṣòro tàbí a bá nílò ìrànlọ́wọ́. Nítorí náà kíkí ènìyàn ò dáa gan an. Mo tún fi èsì bí àkókò ọjọ́ bó ṣe ń rí. Ni òwúrọ̀ mo máa ń sọ pé "ẹ káàárọ̀", ní ọ̀sán mo máa ń sọ pé "ẹ káàsán", ní alẹ́ mo sì máa ń sọ pé "ẹ káalẹ́". Èyí ń fi hàn pé mo ní ìmọ̀lára, mo sì mọ àṣà wa dáadáa. Mo gbà pé ẹni tí mo bá kí tí mo sì yí pọ́n lé dáadáa òun náà yóò pọ́n mi lé padà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ yìí ni mo ti kọ́ lọ́wọ́ àwọn òbí mi. Èyí sì ń ṣe mí ní ànfàní ní òde.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, òótọ́ ni pé nígbà mi mo máa ń ní ìrora díẹ̀ nínú ọkàn mi. Kì í ṣe ìrora ara ṣùgbọ́n ìrora inú bí ìbànújẹ́ tàbí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìbẹ̀rù. Nígbà tí mo bá dúró níwájú ọ̀pọ̀ ènìyàn, ọkàn mi máa ń lù kíákíá ó sì máa ń ṣe mí bíi pé ṣé àwọn ènìyàn wọ̀nyí ṣé wọn ó gbọ́ nǹkan tí mò ń sọ báyìí àbí ṣé òye nǹkan tí mò ń sọ yi ó ye wọn. Erò yì máa ń fa kí ìrora díẹ̀ kó wá sí ọkàn mi nígbà mi. Ìbẹ̀rù yìí ó máa ń wá látara pé mi ò fẹ́ ṣe àṣìṣe. Mo máa ń bẹ̀rù pé mo lè gbàgbé ohun tí mo fẹ́ sọ tàbí pé àwọn ohun tí mo fẹ́ sọ ó lè máa jáde dáadáa nípasẹ̀ ohùn mi tó tińrín. Nígbà mi mo máa ń rò inú mi máa ń dùn bí ẹni pé ẹni kan tí ó rí lọ́tìrì he nígbà tí mo bá ní àǹfààní láti bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ṣùgbọ́n ìbẹ̀rù pé ṣé màá ṣe dáadáa ló máa ń mú ọkàn mi lù pèpèpèpè. Ṣùgbọ́n mo tún mọ̀ pé irú ìmọ̀lára yìí jẹ́ ohun tí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n nílò láti ṣe kì í ṣe pé èmi nìkan. Nígbà tí mo bá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ gan, ìrora yẹn ó máa ń bẹ̀rẹ̀ sí ń dínkù díẹ̀díẹ̀ nígbà tí mo bá bẹ̀rẹ̀ pé kí ni àwọn ènìyàn ń gbọ́ láti ẹnu mi, ṣé wọ́n ń tẹ̀lé mi. Mo wá rí wípé lóòótọ́ wọ́n ń tẹ̀lé mi dáadáa wọ́n sì ń gbọ́ nǹkan tí mò ń sọ. Wọ́n sì ń wò mí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Ìgbà náà ni ọkàn mi yóò tutù tí ọkàn mi yóò sì balẹ̀ dáadáa láti máa sọ ọ̀rọ̀ mi lọ. Mo máa rí pé ohun tí mò ń bẹ̀rù láti sọ láti bẹ̀rẹ̀, òun ni àwọn ènìyàn wá ń tẹ́tí sí lọ́wọ́ yi. Èyí máa ń fún mi ní agbára láti tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi tí mò ń sọ. Mo ti kọ́ ara mi láti máa dojú kọ ìrora yìí. Nígbà tí mo bá mọ̀ pé mo ní láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mo máa ń múra si dáadáa. Mo máa ń ṣe àdúrà mo sì máa ń ronú jinlẹ̀ nípa ohun tí mo fẹ́ sọ. Èyí ń jẹ́ kí n ní ìgbòyà díẹ̀ ó sì ń ràn mí lọ́wọ́ láti dín ìbẹ̀rù kù. Mo tún rí pé ìrora yìí ó ti kọ́ mi ní ọ̀pọ̀ ǹkan. Ó ti kọ́ mi láti jẹ ẹni tí ó lè fara balẹ̀ tí ó sì lè jẹ́ aláfara wé, láti mọ ara mi dáadáa àti láti mọ̀ pé kì í ṣe gbogbo ènìyàn ni yóò dá mi lẹ́jọ́. Ẹlòmíràn wà tí ó fẹ́ fara wé mi tí ó sì fẹ́ sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀. Nípo kí n ma bẹ̀rù, ó yẹ kí n fi ìgboyà sọ̀rọ̀ kí ẹni tí ó fẹ́ fara wé mi kí ó lè rí ǹkan gidi kọ lára mi. Nígbà tí mo bá ṣàṣeyọrí lẹ́ẹ̀kan inú mi máa ń dùn gan. Mo sì máa ń rí pé mo lè tún ṣe lẹ́ẹ̀kan si àti wípé mo tún lè kọ́ àwọn ènìyàn tí ó fẹ́ fara wé mi. Bótilẹ̀ jẹ́ pé mo máa ń ní ìrora díẹ̀ nígbà tí mo bá fẹ́ sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ìyẹn tí àwọn ènìyàn tí wọ́n bá pọ̀ ní ibi tí mo ti fẹ́ sọ̀rọ̀. Lọ́pọ̀lọpọ̀ ìgbà mo ti sọ lẹ́ẹ̀kan wípé àyà mi máa ń yá pèpèpè nítorí pé ó lè jẹ́ àjòjì sí mi ó sì lè jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo fẹ́ bá àwọn ènìyàn bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ǹkan tó máa ń jẹ́ kí ẹ̀rù bà mí ni wípé àwọn ènìyàn yìí ṣe àjòjì sí mi. Ó lè jẹ́ àwọn ojú tí mi ò rí rí tí mo sì nílò láti bá sọ̀rọ̀. Mo gbà pé pẹ̀lú ìgboyà, pẹ̀lú ìfaradà mo lè borí àwọn ìbẹ̀rù wọ̀nyí. Gbogbo ìgbà tí mo bá dúró tí mo fẹ́ sọ̀rọ̀, mo máa ń di ẹni tí ó lágbára jù bí mo ṣe lérò tẹ́lẹ̀ lọ. Àgàgà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n bá wà ní orí ìjókòó tí èmi fún ara mi tí mo fẹ́ sọ̀rọ̀ tí mo wà ní orí ìdúró ó máa ń mú orí mi wú. Inú mi sì máa ń dùn gidi gan nítorí pé ní àsìkò yìí mo máa ń rirà mí gẹ́gẹ́ bí olórí èyí tí ó kò gbogbo àwọn ènìyàn jọ́ láti bá wọn sọ̀rọ̀. Nítorí náà ara mi máa ń yá gágá dípò kí ń máa bẹ̀rù. Mo tún máa ń ní agbára si láti rí pé àwọn tí mo fẹ́ bẹ̀rù ló jókòó wọ̀nyí. Èmi mo dúró ní orí wọn tí mò ń ṣàlàyé ọ̀rọ̀ fún wọn. Ó máa ń mú inú mi dùn ó sì máa ń mú orí mi wú. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìbẹ̀rù náà sì máa ń salọ.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Nígbà tí mo bá fẹ́ bá ẹni kan sọ̀rọ̀ tó wà ní ọ̀nà jínjìn sí mi tàbí tí mi ò rí fún ìgbà pípẹ́, ìpè fídíò ó máa ń ràn mí lọ́wọ́ gan láti bá irú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀. Mo fẹ́ràn ìpè fídíò nítorí pé ó ń jẹ́ kí n gbó ohùn ẹni náà tí mò ń bá sọ̀rọ̀. Mo tún máa ń rí ojú rẹ́ dáadáa. Èyí sì ń jẹ́ kí ìbánisọ̀rọ̀ wa kó dàbí pé a jọ wà papọ̀ ní ibi kan náà. Nígbà mi, mo máa ń ní ìtìjú díẹ̀ kí n tó ṣe ìpè fídíò. Mo máa ń rò pé bóyá ìrísí mi kò dá tàbí pé àyíká tí mo wà kò gbójú mu. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà nígbà tí mo bá bẹ̀rẹ̀ ìpè náà gbogbo ìrònú yẹn ó máa ń parí. Mo máa ń rí ìpè náà bí ẹni pé pé èmi àti ẹni náà a kò ka gbogbo àwọn nǹkan tí mò ń ka tẹ́lẹ̀, a kò ka àkún. Pàtàkì ibẹ̀ gangan ni wípé ká rí ara wa sójú, kí inú ara wa sì dùn dáadáa ka sì bá ara wa sọ̀rọ̀ bó ti tó àti bó ṣe yẹ. Mo sábà máa ń lo ìpè fídíò láti bá àwọn ọ̀rẹ́ àti ẹbí mi sọ̀rọ̀. Nígbà tí mo bá ń wo àwọn nǹkan wọ̀nyí, ìyẹn tí mo rí ojú àwọn ọ̀rẹ́ àti ẹbí mi ni orí fídíò, mo máa ń rí ayọ̀ lójú wọn. Mo sì máa ń gbọ́ ẹ̀rín bí wọ́n ṣe ń rẹ́rìn ín dáadáa. Ìyẹn ni pé wọ́n kún fún ìdùnnú àti ayọ̀. Èyí ń jẹ́ kí inú mi dùn. Ó sì ń jẹ́ kí n rí pé jíjìnà sí ara wa kò dínkù pé a lè jọ ní àjọ ṣe pọ̀. Kò sì bá ọ̀rọ̀ sísọ láàárín àwa méjèèjì dúró nípa, nípa iṣẹ́ tàbí ẹ̀kọ́. Mo tún máa ń lo ìpè fídíò nígbà tí mo bá ní ìpàdé tàbí tí mo ní kíláàsì lórí ẹ̀rọ ayélujára. Ìpè fídíò ó máa ń jẹ́ kí n fojú kan àwọn ènìyàn tí mò ń ṣiṣẹ́ pẹ̀lú. Ó ń jẹ́ kí ìbánisọ̀rọ̀ wa kó rọrùn dáadáa. Nítorí náà, fífi ìpè ohùn ìfiránsẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà sí mi kò kí ń dùn mọ́ mi inú lọ bẹ́ẹ̀ títí pé kò ṣe láti ṣe ìpè fídíò ká lè rí ara wa sójú kedere. Mo mọ̀ pé mo lè sọ ohun tí mo bá fẹ́ sọ kedere. Mo sì lè lóye ohun tí wọ́n ń rí àti ohun tí wọ́n ń sọ fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá jọ rí ara wa. Síbẹ̀ kì í ṣe pé mo fẹ́ràn ìpè fídíò ju gbogbo nǹkan lọ. Nígbà mi, mo kàn fẹ́ ìpè ohùn tàbí ìfiránsẹ́ lásán, ímeèlì tàbí kí n pè lórí ago mi. Páápàá nígbà tí mo bá rí pé ó fẹ́ rẹ̀ mí díẹ̀, mo kàn fẹ́ sọ̀rọ̀ tí kò ní pẹ́ tàbí tí ó bá dàbí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kì í ṣe ọ̀rọ̀ tó pọ̀ lọ títí. Mo lè gbé fúù fídíò sí ẹ̀gbẹ́ kan kí n lè pè lásán lórí ẹ̀rọ àgbéká mi. Mo gbà pé gbogbo ọ̀nà ìbánisọ̀rọ̀ ó ní àkókò tirẹ̀ tí ó yẹ fún un. Mo sì máa ń yan èyí tí ó di ìmọ̀lára fún mi. Ní àkọ́kọ́, ìyẹn ìpè orí fóònù. Ìpè fídíò jẹ́ apá kan nínú bí mo ṣe ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lónìí. Ó ti ràn mí lọ́wọ́ láti súnmọ́ àwọn tí mo fẹ́ràn, láti ṣiṣẹ́ dáadáa àti láti kọ́ ẹ̀kọ́. Bí mo tilẹ̀ jẹ́ pé mi ò máa ń ṣe ẹni tí ó ń lo ìpè fídíò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo mọ̀ pé ìpè fídíò jẹ́ ohun tí ó wúlò gan nínú ayé mi. Ìyẹn pàápàá ní òde òní tí gbogbo ohun tí à ń ṣe a fẹ́ fi ojú kan ara wa kí a bá lè mọ̀ pé lóòótọ́ nǹkan tí à ń ṣe rè é. Nítorí náà ó wúlò ó ṣe pàtàkì gan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ń ṣe fídíò. Nítorí pé àwọn ènìyàn fẹ́ rí ibi tí a wà, wọ́n fẹ́ mọ ohun tí à ń ṣe, wọ́n sì fẹ́ rí ẹni tí wọ́n bá ń sọ̀rọ̀. Nítorí náà ìpè fídíò ó jẹ́ ǹkan tí ó da, tó dùn tó sì máa ń mú orí èèyàn hú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí kò sì kí ń jẹ́ kí ìtànjẹ wà láti parọ́ ibi tí èèyàn wà. Nítorí pé gbogbo ó bá ṣe ń sọ ọ́ sí ni wọ́n máa wẹ̀ kedere.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Nígbà tí ọwọ́ mi bá kún tàbí tí ó dàbí pé ó fẹ́ rẹ́ mi díẹ̀, mo máa ń rí pé lílo ohùn ó rọrùn ju kí n bẹ̀rẹ̀ sí í tẹ bọ́tínì lórí fóònù mi lọ. Mo kàn lè sọ pé mo fẹ́ àwọn nǹkan báyìí, ẹ̀rọ náà yóò sì gbìyànjú láti ṣé. Nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í lo ẹ̀rọ yìí, ó máa ń dá mi lójú yàtọ̀ ṣùgbọ́n pẹ̀lú àkókò mo ti wá fára mọ́ dáadáa tó ti jẹ́ nǹkan tí mo mọ̀ ń lò. Mo sábà máa ń lo ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn láti bèrè, láti bèrè ìbéèrè tó rọrùn bí apẹ̀rẹ̀. Mo lè bèrè àkókò, ojú ọjọ́ tàbí kí n bèrè ìtumọ̀ ọ̀rọ̀ kan nígbà mi. Mo máa ń lò ó, mo máa ń lò ó láti ṣètò ìrántí fúnra mi. Àwọn nǹkan wọ̀nyí kì í jẹ́ kí n gbàgbé ohun pàtàkì tí mo ní láti ṣé. Èyí ń ràn mí lọ́wọ́ gan nítorí pé ọkàn mi kì í kú fún ìrònú púpọ̀. Nígbà tí mo bá wà nílé, mo tún máa ń lo ẹ̀rọ ìrànlọ́wọ́, ìrànlọ́wọ́ ohùn láti gbọ́ orin tàbí rédíò dípò kí n, kí n lọ wá fóònù mi. Mo kàn lè sọ orúkọ orin tàbí olórin tí mo fẹ́. Nígbà tí orin bá bẹ̀rẹ̀ sí n dùn, inú mi máa ń dùn gan. Mo sì máa ń rí pé ìmọ̀ ẹ̀rọ ó ti jẹ́ kí ayé rọrùn díẹ̀ fún mi. Síbẹ̀ kì í ṣe pé mo máa ń lo ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn ní gbogbo ibi tí mo bá wà. Nígbà tí mo bá wà ní gbangba tàbí láàárin ọ̀pọ̀ ènìyàn, mo sábà fẹ́ lò ó nítorí pé mi ò fẹ́ kí àwọn ènìyàn máa wo ẹni tí mò ń bá sọ̀rọ̀. Nígbà tí mo bá ti mọ eleyìí nígbà mí pẹ̀lú, ẹ̀rọ náà kì í gbọ́ ohùn mi dáadáa. Páàpáà tí ariwo bá ṣe pọ̀ ní irú àkókò bẹ́ẹ̀, mo máa ń lo ọwọ́ mi dípò ohùn ìyẹn láti tẹ bọ́tínì kí n bá lè fi ìfiránṣẹ́ mi ránṣẹ́ sí ẹni náà. Mo tún ti rí pé lílo ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn ó ti kọ́ mi láti sọ̀rọ̀ kedere nígbà tí mo bá ń sọ̀rọ̀ tí ó jẹ́ èmi nìkan tàbí tí mò ń bá, mò bá ń darí ohùn mi pọ̀. Ẹ̀rọ náà kì í lóye mi. Nítorí náà mo máa ń gbìyànjú láti sọ̀rọ̀ lọ́nà tó daa. Èyí sì ti máa ń ràn mí lọ́wọ́, pàápàá ní ìbánisọ̀rọ̀ mi pẹ̀lú àwọn ènìyàn. Ẹ̀rọ ìrànlọ́wọ́ ohùn ó jẹ́ ohun tó wúlò nínú ayé mi. Bó tilẹ̀ jẹ́ pé mi ò gbẹ́kẹ̀lé ju bó ṣe yẹ lọ, mo kà á sí ìrànlọ́wọ́. Kì í ṣe ohun tí yóò rọ́pò ọpọlọ tàbí ìpinnu ara mi ní gbogbo ìgbà tí mo bá ń lò ó. Mo máa ń rí pé ìmọ̀ ẹ̀rọ ó lè jẹ́ ọ̀rẹ́ ẹni tí a bá mọ bí a ṣe ń lò ó dáadáa. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà inú mi máa ń dùn tí mo bá rí wipé mo lè lo ẹ̀rọ yìí láti ya ara mi sọ́tọ̀ kí n má bàa ní àwọn pàjáwìrì iṣẹ́ níwájú. Nítorí pé ó wà lara nǹkan tí mò ń lò láti fi rí pé mo ṣiṣẹ́, mo ṣe iṣẹ́ mi ní àsìkò tí kò sì sí wàhálà nínú iṣẹ́ mi tí ọkàn mi sì balẹ̀ lé lórí. Nítorí pé àwọn àsìkò tí mo bá nílò láti dá àwọn ènìyàn lóhùn àwọn nǹkan tí wọ́n ń béèrè ní ilé iṣẹ́ wa, mo máa ń rí wípé ó yá mi lára láti lo ẹ̀rọ ìrànwọ́ ohùn kí n kan sáré sọ̀rọ̀ sí pé, boya kon ma bọ̀ ní ọ́fíìsì wa ni o tàbí pé kọ́n wá ní ìjọ kejì o pe mi ni ráyè o. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo lè sáré sọ lórí ẹ̀rọ ìrànwọ́ ohùn tí yóò sì lọ kíákíá láì ṣe pé bóyá ó sì wá ń fàsẹ̀ kó tó di pé ó lọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí òún ni àǹfààní tó wà nínú ẹ̀rọ ìrànlowọ́ ohùn èyí tí mo gbádùn láti máa lò ní ìgbà tí n ba ní nílò rẹ̀ kì í ṣe ní gbogbo ìgbà.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Bo tilẹ̀ jẹ́ pé mi ò ka ara mi sí olórin gidi kan. Kíkọrin jẹ́ ohun tí mo máa ń ṣe fún ayọ̀, pàápàá jùlọ fún ayọ̀ ara mi nígbàtí mo bá wà nìkan tàbí tí mo bá n ṣe iṣẹ́ ilé. Mo máa ń kọrin díẹ̀ láì tẹ èrò pé báwo ni àwọn èèyàn ṣe máa gbà á sí. Ó jẹ́ kí inú mi dùn, ó sì jẹ́ kí ìrora àti ìrònú kó kúrò ní ọkàn mi. Níwọn ba ìgbà tí mo bá ti ń kọrin tó mú inú mi dùn dáadáa. Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń kọrin pẹ̀lú orin tí mo mọ̀ dáadáa. Mo fẹ́ràn orin Yorùbá àti orin ìjọsìn nítorí pé ọ̀rọ̀ wọn ó máa ń kàn mí ní òkunnu nígbà tí mo bá ń kọrin tí mo mọ̀. Ó máa ń jẹ́ kí n rántí àwọn àkókò kan nínú ayé mi bí i ìgbà ayọ̀ tàbí ìgbà tí mo kọ́ ẹ̀kọ́ pàtàkì kan. Kíkọrin báyìí ó jẹ́ kí n súnmọ́ ara mi dáadáa. Síbẹ̀, mo kì í sábà fẹ́ kọrin níwájú ọ̀pọ̀ ènìyàn nítorí pé ojú máa ń tì mí. Mo máa ń ní ìtìjú díẹ̀díẹ̀, mo sì máa ń bẹ̀rù pé ohùn mi kò da. Nígbà tí ẹni kan bá bẹ̀ mí pé kí n kọrin, ọkàn mi máa ń lu, ó máa ń lù kíákíá nípasẹ̀ ẹ̀rù bíbà. Ṣùgbọ́n nígbà mi, mo tún ń gbìyànjú láti kọrin díẹ̀ kó jẹ́ pé mo mọ̀ nǹkan kidẹ̀ ń ṣe ti ara mi láti ní mi ò ní ìgboyà tó tó. Nígbà tí mo bá ń kọrin, mo máa ń dojú kọ àwọn ohun mìíràn yàtọ̀ sí pé ìró pọ̀ níwájú mi tí mi ò dá mọ̀ rárá. Mo kàn máa ń dojú kọ bí mo ṣe rí ìmọ̀lára rẹ̀ sí. Mo rí pé kíkọrin kì í ṣe fún ìdíje tàbí láti fi ara hàn ṣùgbọ́n fún ìtùnú ọkàn. Nígbà tí mo bá ń kọrin pẹ̀lú ẹ̀rín, ó máa ń jẹ́ kí ọjọ́ mi kó lọ dáadáa ju ti tẹ́lẹ̀ lọ. Nítorí náà, èmi fẹ́ràn àti máa kọrin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí àwọn ó ṣe ń ṣe ọpọlọ sílẹ̀. Ó jẹ́ nǹkan tí ó da láwùjọ. Mo tún máa ń rí pé kíkọrin ràn mí lọ́wọ́ láti ju, láti yọ gbogbo ìbànújẹ́ ọkàn mi láti yọ sílẹ̀. Nígbà tí mo bá ní ìṣòro tàbí tí inú mi kò bá dùn, mo lè kọ orin díẹ̀ ó sì máa ń jẹ́ kí inú mi kú dùn. Nígbà mi, kì í ṣe pé mò ń kọrin pẹ̀lú ohun gíga. Mo kàn ń ro lọ́kàn mi, mò ń ro orin tó da nínú ọkàn mi ṣùgbọ́n tó tún lè ṣiṣẹ́ lọ́kàn mi. Kíkọrin jẹ́ apá kan kékeré ṣùgbọ́n pàtàkì nínú ayé mi. Ó tilẹ̀ jẹ́ pé mi ò jẹ́ akọrin. Mo mọ̀ pé kíkọrin fún-- ó ń fún mi ní ayọ̀, ó ń fún mi ní ìtùnú, ó sì tún fún mi ní ìsinmi pẹ̀lú. Ní gbogbo ìgbà tí mo bá ń kọrin, mo máa ń jẹ́, mo máa ń, ó máa ń jẹ́ ara mi gidi. Mo sì máa ń rántí pé ayọ̀ kì í ṣe ohun tí a gbọdọ̀ wá lọ́dọ̀ ẹlòmíràn, ó lè bẹ̀rẹ̀ láti inú ohun kékeré bí i orin. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tà bá wò ó, orin ló ń jẹ́ kí agbègbè máa dùn. Nígbà tí gbogbo àwọn ènìyàn bá ti jáde kúrò ní agbègbè tán tí lọ sí ibi iṣẹ́ wọn, a ó rí pé gbogbo ilé máa ń dá. Ó máa ń dà bíi pé ahòro ni àwọn ilé tókù nítorí pé kò sí ọmọ níbẹ̀. Èyí tí ó máa sáré lọ sáré bọ̀, èyí tí ó máa pariwo sáwọn òbí rẹ̀ létí, èyí tí ó jẹ́ kí àwọn òbí rẹ̀ kan máa pariwo ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, òun ni orin kíkọ, òun ni ló máa ń jẹ́ kí inú mi dùn sí. Nípasẹ̀ pé a ní ìbáṣepọ̀ tó dá pẹ̀lú àwọn ènìyàn ní agbègbè wa tí wọ́n bá tún mọ̀ pé à ń kọrin, ta lè kọrin fẹ́ẹ́rẹ́fẹ́ láti yọ òkú inú ìṣòro wọn, inú wọn náà sì máa ń dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà láti tẹ́tí sí wa láti mọ ohun tí a ní àti irú orin tí a ní ìfẹ́ sí láti máa kọ.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Nígbà tí mo bá wà nínú ìlà, bí mo ṣe máa ń rí lílo àkókò ó máa ń yàtọ̀ sí bí mo ṣe máa ń wà nígbà tí mi ò bá ṣe nǹkan. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń bẹ̀rẹ̀ láti wà nínú ìlà pẹ̀lú ìmọ̀lára pé àkókò díẹ̀ ni mo ní. Ṣùgbọ́n nígbà tí mo bá tẹ̀síwájú, ó máa ń dàbí pé àkókò ń sáré, ó ń sáré lọ láìjẹ́kí kí n mọ̀. Mo lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣeré kan ṣoṣo kí n tó parí. Mo máa ń rí pé àkókò ti pẹ́ ju bí mo ṣe rò lọ. Ni bẹ̀rẹ̀, ó sábà máa ń sọ̀rọ̀ fún mi láti dojúkọ àwọn nǹkan tí màá bá pàdé nínú ìlà. Ọ̀kan mi lè máa rìn kiri sí àwọn ohun tí mo ní láti ṣe, iṣẹ́ tàbí ìṣòro ayé. Nígbà tí èyí bá ṣẹlẹ̀, mo máa ń rí pé àkókò, àkókò tí mo nílò ó ń lọ bí ẹni pé ìṣẹ́jú kọ̀ọ̀kan ó fẹ́ẹ́ pé. Ṣùgbọ́n mo ti kọ́ ara mi láti máa pa gbogbo ìrònú yẹn rẹ́ kí n sì tú ọkàn mi padà sí àdúrà. Nígbà tí mo bá ti fara balẹ̀ nínú àdúrà, àkókò yìí ó máa ń dàbí ohun tí mo, mo kò ṣe pàtàkì pẹ̀lú mọ́. Mo máa ń sọ̀rọ̀ láti inú ọkàn mi, mo sì máa ń sọ ohun gbogbo tí mò ń ro nínú. Ni irú àkọ́kọ́ bẹ́ẹ̀, ìṣẹ́jú mẹ́wàá lè dàbí ìṣẹ́jú méjì. Ó máa ń jẹ́ àkókò tí mo fi n ní ìsinmi àti ní ìtùnú ọkàn. Mo tún rí pé lílo àkókò nínú, ní ó ṣe àdúrà dáadáa kì í ṣe èyí àkọ́kọ́ tí mò ń ní lọ́kàn. Ṣùgbọ́n bí mo ṣe ń lùú nígbà mi, àdúrà kúkúrú kan pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ó lè dára ju àdúrà ọjọ́, ọjọ́ pípẹ́ lọ àti ọkàn mi yóò wà pẹ̀lú àwọn, àwọn ènìyàn tó wà ní agbègbè mi. Nígbà tí mo bá mọ èyí, mo máa ń yó, mo máa ń yọ̀, mo máa ń fi ìfẹ́ hàn sí ara mi nítorí pé kò sí ìbànújẹ́. Mi ò lo àkókò mi tó. Ni ọjọ́ kan, mo lè lo àkókò pípẹ́ nínú bí mo ṣe ń wà nínú ìlà. Àkókò ó máa ń dàbí pé kò sí àwọn nǹkan pàtàkì lẹ́bàá mi tí mo ní ìfẹ́ sí. Ṣùgbọ́n ní ọjọ́ mi nsin, àkókò díẹ̀ ni mo lè ṣọpe mo rí. Mi ò tún máa ń jẹ̀bi ara mi mọ́ nítorí èyí. Mo gbé, mo gbọ́ pé Ọlọ́run mọ ọkàn mi. Ó sì mọ bí mo ṣe ń gbìyànjú. Èyí ń jẹ́ kí n rí àdúrà gẹ́gẹ́ bí ìbánisọ̀rọ̀ kì í ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo gbọdọ̀ parí. Ni ìparí, pẹ̀lú lílọ àkọkọ nínú àdúrà yìí, mo ti mọ̀ lọ́kàn mi ṣùgbọ́n mo mọ ṣàájú. Ni ìgbà mi, àdúrà kúkúrú kan pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lè, o lè dárí ìrìnàjò ẹ̀dá. Ó sì lè mú kí ọkàn wa kó ní ìrònú díẹ̀ sí i. Nígbà tí mo bá mọ èyí, mo máa ń yọ ara mi kúrò nínú ìbànújẹ́ mi ní àkókò tó tó. Ni ọjọ́ kan, mo lè lo àkókò pípẹ́ nínú àdúrà. Ó sì máa ń jẹ́ ọjọ́, ọjọ́ mi sì máa ń jẹ́ ọjọ́ ìsinmi. Àkókò díẹ̀ ni mo lè fi rí àwọn ènìyàn. Mi ò tún máa ń jẹ̀bi ara mi mọ́ lórí ìbánisọ̀rọ̀. Kì í ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo gbọdọ̀ parí. Lílo àkókò nínú àdúrà ó sì jẹ́ kí n mọ̀ pé àkùkọ, òún lè yí ìgbà padà bí ìpínnu ọkàn. Nígbà tí ọkàn mi bá wà níbẹ̀ gidi, àkókò sì kò dára àdúrà sí-